Bẹ́ẹ̀ni, mo màá rántí àlá mi, ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà. Ìgbà mìíràn máa ń wà tó jẹ́ wípé ó máa tó bí ọ̀sán tàbí ìrọ̀lẹ́ kí n tó rántí wípé, "áàh, ó dàbí ẹni pé mo lá àlá kan." Kí n tó rántí díẹ̀ nínú àlá náà. Ìgbà mìíràn, mo lè máa rántí rara. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà mo máa ń lá àlá. Kìdíẹ̀ tó ṣe gbogbo ìgbà náà ni mo máa ń lá àlá. Kì í ṣe gbogbo ìgbà, mi ò kí í ṣe ẹni tó ń lá àlá ní gbogbo ìgbà bẹ́ẹ̀. Ṣùgbọ́n lẹ́ẹ̀kan kan tí mo bá lá àlá, mo máa rántí. Ṣùgbọ́n nígbà mìíràn, mi ò kí ń rántí. Ìgbà mìíràn dẹ wà tó jẹ́ wípé ó máa ń tó ọwọ́ ìrọ̀lẹ́ tí bá ti wà lẹ́nu iṣẹ́, màá rántí pé ó dàbí pé mo rí iran kan òó, nǹkan bá ń ṣẹlẹ̀. Ìgbà mìíràn sì tún wà tó jẹ́ wípé àlá tí mo lá, á wá dàbí ẹni pé ó ti ń ṣẹ, màá ṣẹ̀ṣẹ̀ wá rántí wípé, "áàh, nǹkan tí mo rí lójú àlá lelé yìí ló ń ṣẹ yìí." Ìgbà yẹni, màá ṣẹ̀ṣẹ̀ wá rántí díẹ̀ nínú àlá tí mo ti lá. Ṣùgbọ́n ìgbà mìíràn máa wà tó jẹ́ wípé màá rántí gbogbo àlá tí mo lá ní kété tí mo bá ti jí i.

Bó tilẹ̀ jẹ́ wípé mi ò kí ń ṣe ọlọ́wọ́ òsì, ṣùgbọ́n níbi tí ayé gbé dé lóde òní, ẹni tí ò bá lè lo ọwọ́ méjèèjì kó tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀, àwọn ẹgbẹ́ ẹ ti fi sílẹ̀ lọ. Nígbà kan tẹ́lẹ̀ rí, èmi náà ò mọ ọwọ́ òsì lò. Ṣùgbọ́n nísìí, mo ti ń lò mọ́ra wọn. Bó tilẹ̀ jẹ́ wípé mi ò lè lo ọwọ́ òsì gẹ́gẹ́ bí mo ṣe lè máa ń lo ọwọ́ ọ̀tún mi, ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn nǹkan tí mò ń fọwọ́ ọ̀tún ṣe, mo ti ń kọ́ láti fi ọwọ́ òsì ṣe. Ẹ̀rèdí ni wípé àkọ́kọ́ ó máa ń múṣẹ́ ya. Ẹ̀kejì ni wípé kò ní jẹ́ kí iṣẹ́ tàbí ẹrú púpọ̀ ní orí ọwọ́ ọ̀tún. Nítorí náà, mo máa ń lo ọwọ́ òsì, mo máa ń lo ọwọ́ ọ̀tún, ṣùgbọ́n ọwọ́ ọ̀tún gangan ni mò máa ń lò. Ṣùgbọ́n àwọn nǹkan tí ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ má ń-- ọ̀pọ̀lọpọ̀ ò lè fi ọwọ́ òsì ṣe torí pé mo ti ní nínú lé lérò láti máa fi ọwọ́ òsì ṣe, ó ti wá fẹ́ máa mọ̀ mí lára. Ó máa ń jẹ́ kí iṣẹ́ mi kó rọrùn.

Ní ilé ìjọsìn ti wa, àwa kìí sábà ṣe àjọ̀dún. Ṣùgbọ́n ohun tó èmi ń rí, tó dàbí àjọ̀dún tí àwa máa ń ṣe, òun ni àpérò fún gbogbo àwọn adarí, àwọn adarí nínú ìjọ wa. Tó bá ti di oṣù kìíní ọdún, láti ibi kí ibi tí gbogbo wọn ti wà tí wọ́n ti ń ṣiṣẹ́, wọ́n máa wá parapọ̀ sí ojú kan láti gbàdúrà, láti pèsè ara wọn sílẹ̀ fún iṣẹ́ tó wà níwájú wọn láti ṣe. Nínú ìjọ, a máa ń pè ní àpérò. Iyẹn ló dàbí àjọ̀dún tí ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe. Àpérò la wàá ń pè bí àjọ̀dún ló ṣe rí. Ni àsìkò yẹn, kò sì wí pé ebi ń pa ẹnikẹ́ni. Oúnjẹ àjẹyo àti àjẹsẹ́kù ló sábà máa ń wà ní àkókò àpérò. Nítorí wí pé ìjọ, ìjọ wa wọ́n rí àkókò yẹn gẹ́gẹ́ bí àkókò ìsinmi fún àwọn adarí. Nítorí náà, àsìkò yẹn, lèmi náà fẹ́ràn jù. Àsìkò yẹn, bó ti lẹ̀ jẹ́ wí pé àsìkò iṣẹ́ ló máa ń jẹ́ fún wa àwa òṣìṣẹ́, ṣùgbọ́n ó tún jẹ́ àkókò ìsinmi. Àsìkò tí àwa náà yóò gbọ́rọ̀ Ọlọ́run tí a ó sì fi ara balẹ̀ láti lè gbaradì fún gbogbo àwọn iṣẹ́ tó wà níwájú tiwa náà. Nítorí náà, àjọ̀dún tí èmi fẹ́ràn jù ni àsìkò àpérò fún gbogbo àwọn adarí tí a máa ń ṣe nínú ìjọ wa.

Bí ó tilẹ̀ jẹ́ wípé lọ́wọ́ lọ́wọ́ báyìí mi kò ní ohun ẹ̀rọ ọlọ́gbọ́n kankan ní ilé mi, ṣùgbọ́n eléyìí tí mò ń gbìyànjú láti rà ó ní aago ọlọ́wọ́. Aago yìí gẹ́gẹ́ bí mo ti gbọ́ nípa ìṣe tó máa ń ṣe, ó máa ń ka iye ìgbésẹ̀ tí ènìyàn bá gbé. Tí ènìyàn bá ti dé mọ́ ọwọ́ rẹ̀ báyìí, gbogbo ìgbésẹ̀ kankan tó bá gbé ní gbogbo ọjọ́ yẹn, aago yìí lè kà á. Tí ilẹ̀ bá ti ṣú, tí èèyàn bá wò ojú ẹ̀, tàbí tí ó bá lọ sí ibi tí èèyàn ti máa rí gbogbo àwọn ǹkan tó ti gbà kalẹ̀ ní ọjọ́ yẹn, èèyàn máa rí iye ìgbésẹ̀ tí ó gbé. Bakan náà ẹ̀wẹ̀, aago yìí ó máa ń ka iye ìgbà tí ènìyàn ń mí. Bóyá mími yẹn ó ti ya kíákíá jù tàbí mími yẹn ò kanlẹ̀, aago yìí ó máa ń ka. Aago yìí náà ó tún lè jẹ́ ká mọ̀ bóyá èèyàn ní ẹ̀jẹ̀ ríru tàbí ìpele ẹ̀jẹ̀ ríru tí ó ní. Aago yìí ó lè jẹ́ kí ènìyàn mọ̀. Ẹ̀rọ ọlọ́gbọ́n yìí, mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Mo sì ní lọ́kàn pé láìpẹ́ èmi náà yóò ra ìkan fún ara mi.

Kọfí lèmi fẹ́ràn jù lọ. Nítorí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ti ṣiṣẹ́ tó bá ti rẹ mí, tí mo bá ti bu díẹ̀ sínú ife, tí mo bo omi gbóná sí i, tí mo fi oyin sí i, tí mo dà á sán, ara mi a balẹ̀. Bó ti ilẹ̀ jẹ́ pé ó ti rẹ mi, mo dẹ̀ ń gbìyànjú tàbí mo ń gbáradì láti lọ sùn. Ṣùgbọ́n iṣẹ́ tí mò ń ṣe mi ò tíì parí ẹ. Tí mo bá ti lè gbé kọfí díẹ̀ sára báyìí, ojú mi á lá wàá, ara mi á yá gágá, màá tún tẹ̀síwájú láti ṣe iṣẹ́. Nítorí lọ́pọ̀lọpọ̀ ìgbà tí ènìyàn bá ti ń ṣe iṣẹ́ lọ, tí ó bá ti wá tó àkókò àti ṣíwọ́ lẹ́nu iṣẹ́, tí iṣẹ́ yẹn wá kù díẹ̀ kí ènìyàn ó parí. Tí ènìyàn bá fi iṣẹ́ yẹn sílẹ̀ ní ìpele yẹn, ó máa nira láti ṣe iṣẹ́ yẹn ní àṣepé lọ́jọ́ kejì. Èmi ti ní àwọn ìrírí yẹn dáradára tẹ́lẹ̀. Nítorí náà lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ń ṣe iṣẹ́, tí màá rí pé iṣẹ́ yìí díẹ̀ ló ku. Bó ti ilẹ̀ jẹ́ pé àkókò iṣẹ́ ti rẹ, ó ti parí. Tí mo bá ti fi kọfí díẹ̀ sínú ife tí mo bo omi gbóná sí i tí mo ń mú, ara mi á yá gágá. Òkun díẹ̀ àtún dé, màá lè fẹ́ parí iṣẹ́ tí mò ń ṣe. Nítorí náà kọfí lèmi fẹ́ràn jù láti máa mú.

Eré ìdarayà bọ́ọ̀lù àfẹsẹ̀ gba ni mo fẹ́ràn jù lọ bo ti lè jẹ́ wípé nígbà tí a wà ní èwe tí à ń dàgbà, ní ọ̀dọ̀ àwọn ẹni tí mo gbé dàgbà, kò fi bẹ́ẹ̀ sí ààyè fún mi láti ṣe eré. Ṣùgbọ́n lẹ́ẹ̀kan kan tore ọ̀fẹ́ ẹ̀ bá wà, eré ìdárayá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá òun lè mi yàn láàyò, òun ni mo fẹ́ràn lọ́pọ̀lọ́pọ̀. Bó ti le je wípé ó tètè má ń rẹ mí na tí mo bá ní mo bọ́sórí pápá ìṣeré. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, mà á dúró, mà á máa wo ohun tí àwọn tókù náà ń ṣe. Ó máa ń mú inú mi dùn, ó máa ń mú ara mi yá gágá. Eré ìdárayá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá òun lè mi fẹ́ràn jù. Taa bá sì ni ká a wò ó fẹ́rẹ̀ jẹ́ pé ṣáá ṣa ni ọkùnrin tó máa ní òun ò fẹ́ràn eré ìdárayá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá yìí. Ayé òde òní, ó ti ẹ̀ ti wá di owó. Àwọn tó yan eré ìdárayá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n yàn láàyò, ọ̀pọ̀lọpọ̀ owó ni wọ́n ń gbà, pàápàá jùlọ tí wọ́n bá ti darapọ̀ mọ́ àwọn kúlọ́ọ̀bù tí ó gbajúgbajà, tí wọ́n sì mọ ohun tí wọ́n ń ṣe, tí wọ́n sì lè sa eré lórí pápá, tí wọ́n sì lè géègé, tí wọ́n sì mọ gbogbo àwọn àṣírí tó wà nínú ìdí eré ìdárayá náà. Ọ̀pọ̀lọpọ̀ wọn, wọ́n ti di olówó ọlọ́rọ̀ lẹ́nu iṣẹ́ náà.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó lẹ́rọ̀ fún ìlera. Ó sì lè jẹ́ wípé àwọn oúnjẹ wọ̀nyí ó wọ́n ju àwọn oúnjẹ tó gbajúgbajà tí a máa ń jẹ lójoojúmọ́ lọ. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan bóyá mo ṣẹ̀ṣẹ̀ gba owó oṣù tàbí owó kan yọ sí mi lọ́wọ́, màá lọ ra èso, ẹ̀fọ́ àti àwọn nǹkan tí mo mọ̀ wípé, máa se ara lóore ju àwọn oúnjẹ tí à ń jẹ ní gbogbo ìgbà tó jẹ́ wípé ṣúgà tàbí a lè pè é ní àwọn oúnjẹ tó kan tí ẹ̀ jẹ́ wípé ó okun nìkan ló ń fún ìyàn. Ṣùgbọ́n kò fún ìyàn ní ìlera pípé tàbí kò lẹ́rọ̀ fún ìlera bí i àwọn oúnjẹ tó kù.

Òwúrọ̀ ló dára jù láti ra epo sí inú ọkọ̀. Ní tèmi o, àárọ̀ tí mo bá ti ń lọ síbi iṣẹ́ ni mo máa ń ra epo fún ọkọ̀ mi. Eré idi sí i ni wípé ní àkókò yẹn oju ọjọ́, ṣì tutu Tàbí a lè pẹ́ ní òòrùn ò tí ì ta. Tí mo bá fi epo sínú ọkọ̀ mi ní àkókò náà tí mo sì dé ibi iṣẹ́ tí mo gbé ọkọ̀ mi sí abẹ́ ìbòji, ohun tí a lérò ni wípé kò ní jẹ́ kí epo tí mo rà kó tètè gbẹ níwọ̀n ìgbà tí mo ti gbé ọkọ̀ yẹn sí abẹ́ ìbòji. Ṣùgbọ́n yàtọ̀ sí ìyẹn, mo máa ń ra epo fún ọkọ̀ mi ní òwúrọ̀ tí mo bá ti ń bọ̀ níbi iṣẹ́. Ó sì ti ní àwọn ilé epo tí mo máa ń ti ń ra epo fún ọkọ̀ mi. Nítorí nígbà mìíràn ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé epo yẹn ohun tí wọ́n máa pè ní lítà kan ṣoṣo bí ìlàjì lítà ló máa jẹ́. Nítorí náà òwúrọ̀ nígbà tí mo máa rí ohun tí wọ́n ń tà fún mi tí òòrùn ò sì tí yọ débi wípé ìpọ̀lọpọ̀ epo tí mo bá rà ó tún máa gbẹ. Torí, nítorí náà ni mo ṣe máa ń ra epo fún ọkọ̀ mi ní òwúrọ̀ tí mo bá ti ń lọ ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, iṣẹ́ ta máa ń ṣe lásìkò tí wákàtí iṣẹ́ bá ti parí, ó máa ń yọ owó ju èyí tí a ṣe ní àkókò iṣẹ́ lọ. Gbogbo wa náà la sì mọ̀ wípé láyé òde òní, gbogbo ènìyàn ló ń wá wọ̀rọ̀ kan fi ṣàdá. Owó oṣù tó ń san kò tó gbọ́n bùkátà mọ̀. Nítorí náà torí ọ̀fẹ́ bá wà láti ṣiṣẹ́ ju wákàtí lọ níbi iṣẹ́, mo máa ń ṣe, tàbí níbò mìíràn tí kì í ṣe bí iṣẹ́, tó sì jẹ́ wípé mo mọ̀ wípé tí mo bá lọ ṣe, mo máa rú owó níbẹ̀. Èmi o, ní tèmi o, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà. Nígbà tí a ṣe ìnáwó fún ìyá ìyá mi, tí ìyá ìyá mi ń ṣe àjọ̀dún, gbogbo àwọn ọmọ kéékèèké nínú ẹbí lọ́dún náà lọ́hùn ni wọ́n ra, wọ́n dàṣọ fún. Fìlà abẹ́ tí a já kan tí wọ́n rán fún mi lọ́dún náà lọ́hùn, mi kò lè gbàgbé. Mo fẹ́ran fìlà náà lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn, mi ò lè máa de fìlà. Mo fẹ́ran fìlà lọ́pọ̀lọpọ̀. Nígbà mìíràn tó jẹ́ wípé iṣẹ́ tí mò ń ṣe iṣẹ́ inú òòrùn ni, àwọn fìlà kan náà ti wà tí a máa ń dé lẹ́nu iṣẹ́. A ń pè àwọn yẹn ní àkótò. Ohun làwọn òṣìṣẹ́ lẹ́nu iṣẹ́ máa ń dé. Kì í ṣe láti gbá oorun nìkan làwọn fi ń dé àkótò. Wọ́n ń dé àkótò yìí láti lè dáàbò bo orí wọn. Nítorí ní ibi tí wọ́n ti ń ṣe iṣẹ́, àwọn kan wà lókè tó ń ṣiṣẹ́. Bí wọ́n sì ti ń ṣe iṣẹ́ lókè, ó ṣe é ṣe kí irin iṣẹ́ wọn kan kó jábọ́. Tàbí kí àwọn ohun tí wọ́n ń lò lókè kó jábọ́. Àwọn tó sì wà nílẹ̀ tí wọ́n ò bá fi àkótò sí orí, ó lè bà wọ́n lórí. Kò ṣe wọ́n lè ṣe kí wọ́n fara pa. Fìlà dídé, ó ti mọ́ emí lára. Bóyá mo wà ní ẹnu iṣẹ́, ní sáìtì ni, màá dé àkótò. Bí mi o bá sì ṣí lẹ́nu iṣẹ́, mo lè dé àwọn fìlà abala yé mi.

Ókéré jù, mo máa ń lo àkókò máàrún láti sùn. Ó kéré jù fún àpẹẹrẹ, ní àná, agogo méjìlá ń lọ lù ni mo parí iṣẹ́. Nígbà tí mo sì lọ sùn, à tó di ǹkan bí agogo márùn-ún àbọ̀ mo ti jí. Ṣùgbọ́n nígbà mìíràn tí mo ò bá ní iṣẹ́ tí ó máa mú mi wà ní àìmá sùn títí di agogo mọ́kànlá, méjìlá, tó bá ti di bí ọwọ́ ago mẹ́sàn moti fi ẹ̀gbẹ́ lélẹ̀. Tí mo bá sùn lágo mẹ́sàn-án, tí mo jí lágo márùn-ún àbọ̀, bí wákàtí, wákàtí mẹ́jọ àbọ̀ ni yẹn máa jẹ́. Nítorí náà mo máa ń fún ara mi ní ìsinmi nítorí mo mọ wípé tí mo bá sùn fún iye àkókò tó yẹ kí ń sùn, nígbà náà ni mo máa lọ́ore ọ̀fẹ́ tàbí nígbà náà ni ara mi máa yá láti lè ṣe iṣẹ́ ní ọjọ́ kejì. Mi ò kì í sábà fi oorun du ara mi yàtọ̀ sí wípé bóyá ara mi ò ṣe yámúyámú tàbí pé bóyá mi kò ro orun sùn. Ó kéré jù, màá fi wákàtí márùn-ún láti fi sùn. Torí ọ̀fẹ́ bá sì tún wà láti sùn kí ilẹ̀ tó ṣú mo máa ń sùn.

Ọjọ́ àbámẹ́ta ni mo máa ń fọ ọkọ̀ mi. Nítorí ní ọjọ́ yìí kò sí iṣẹ́. Tí ilẹ̀ bá ti mọ́, tí mo ti jí ti àti ṣe àkókò ìdákẹ́jẹ́ pẹ̀lú aya at'ọmọ. Láì fi àkókò ṣòfò ohun tí màá kókó ṣe nìyẹn torí ó dàbí ìmọ́tótó, ìmọ́tótó bí àwọn ojúṣe tí èèyàn máa ń ṣe kí àyíká lè wà ní ìmọ́tótó, òun lè mìírì sí. Nítorí náà lẹ́yìn gbogbo àdúrà òwúrọ̀ ta a máa ń ṣe, tí a bá ti parí ẹ̀, ohun tó kàn fún mi láti ṣe òun ni láti lọ fọ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi. Màá bu omi, màá mú ọṣẹ, màá fi fọ, a mọ tónítóní. Òwúrọ̀ àárọ̀ ọjọ́ àbámẹ́ta, ní ìgbà náà ni mo sábà máa ń fọ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi.

Rárá o, mi ò mọ ẹja pa. Nígbà mìíràn tí mo bá tie wàlé tí odò, ẹ̀rù máa ń bà mí. Mi ò wọ̀, mi mọ ìwẹ́wẹ̀, mi ò mọ̀wẹ̀, mi ò sì mọ ẹja pa. Ó bẹ́rẹ̀ jẹ́ pé àyíká ibi tí omi bá wà ó máa ń bà mí lẹ́rù. Tí mo bá rí omi yẹn, omi alábàálù bu omi báyìí, ẹ̀rù máa ń bà mí. Bóyá òun ló fà á tóbí dàbí ẹni wípé mi ò ní ìgboyà láti lè kọ́ bí a tí ń pẹja. Mo sì ní àwọn ọ̀rẹ́ tó jẹ́ wípé wọ́n mọ ẹja pa dáradára. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló jẹ́ wípé àyíká tàbí àdúgbò ibi tí omi wà tàbí ibi tí odò wà, òun ni ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti dàgbà. Eléyi lo jẹ́ kí wọ́n mọ ẹja pa. Ṣùgbọ́n ní tèmi o, èmi ò mọ ẹja pa. Bóyá lọ́jọ́ iwájú ṣá o tí mo bá lórí ọ̀fẹ́, tọkànmi bá tún balẹ̀ ju báyìí lọ, tí mo sì lórí ọ̀fẹ́ láti wà ní àyíká tí odò wà, tí mo sì rí àwọn tó ń ṣe iṣẹ́ pẹjapẹja, tí wọ́n yan iṣẹ́ pẹjapẹja láàyò, tí mo wá lórí ọ̀fẹ́ láti súnmọ́ wọn, ò ṣe é ṣe kí èmi náà kì í kọ́ iṣẹ́ pẹjapẹja, kí n sì mọ̀ nípa iṣẹ́ náà.

Rárá o, èmi ò gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ tó jẹ́ wípé oríṣìíríṣìí àmúlùmálà ẹ̀kọ́ èké ni wón ti mú wọ̀. Mi ò gbàgbọ́ nínú ẹ̀ rárá àti rárá. Èrèdí sì ni wípé. Kò ń gbànilá, kò sòótọ́ nínú ohun tí wón ń ṣe. Kò sí ìdáǹdè tàbí ìgbàlà nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sìn tàbí àwọn ìgbàgbọ́ yẹn. Ọ̀pọ̀lọpọ̀ wọn, wón á gbé àwọn ẹ̀kọ́, àwọn ẹ̀kọ́ èké, wón á gbé àwọn ẹ̀kọ́ náà kalẹ̀ láti lè máa tan ọ̀pọ̀lọpọ̀ jẹ. Ikún wọn ni wón mọ̀, ohun tí wón fẹ́ jẹ, òun ni wón ń wá. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ yìí, àwọn olùdásílẹ̀ wọn, tí a bá wo dáradára, bóyá nítorí pé wón ní owó ní àkókò náà, tàbí wón ní ipò kan ní àkókò náà, tàbí wón jẹ́ jagunjagun tí wón á sì fi ọpọlọ tàbí agbára àti jagun tí wón ní láti borí àwọn kan, wón á wá títorí èyí, wón á gbé àwọn nǹkan kan kalẹ̀ tó jẹ́ wípé ní àsìkò náà, àwọn èèyàn ń rí wọn gẹ́gẹ́ bí Ọlọ́run kéékèèké. Àwọn nǹkan wọ̀nyí, òun ló wá di ìgbàgbọ́ oríṣìíríṣìí lónìí. Àwọn èèyàn wọ̀nyí ló wá bẹ̀rẹ̀ sí ní sìn gẹ́gẹ́ bí Ọlọ́run. Eléèyí tó jẹ́ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀pọ̀lọpọ̀ ti pa ìyẹn di àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ tó fún wọn lórí ọ̀fẹ́ àti gbégbé ayé tó wù wọ́n, òun lọ́pọ̀lọpọ̀ wọ́n á fẹ́ máa gbé lóde òní. Èmi ò tí è fi bí ara gba ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́, kò mọ̀ mi lára, kò wù mí lórí, kò sì wù mí rárá.

Ṣíṣètò ímeèlì ó jẹ́ ohun tí ó gbẹ́gẹ́ lọ́pọ̀lọpọ̀ nítorí tí ènìyàn o bá ṣọ́ra, ó ṣe é ṣe kó lọ delete tàbí kí ó pa àwọn ímeèlì tó ṣe pàtàkì kò paa rẹ̀ níbi tí olóhùn ti ń ṣètò. Ó wa jẹ́ wípé rere ló rò pé òun fẹ́ ṣe fún ara òun, rere náà tún wa lọ já sí ibi. Laye ode òní pàápàá, àwọn kan ti ẹ̀ ń gba àwọn ènìyàn tó máa ń bá wọn ṣètò ímeèlì wọn tí wọ́n bá fi àtẹ̀jíṣẹ́ jẹ́ṣẹ́ sí wọn lórí ímeèlì wọn wípé wón ní, ẹ́, ìpàdé o ní ọjọ́ báa yọ àti ní àgó bayi o Àwọn tó ń bá wọn ṣètò ímeèlì wọn, àwọn ló máa máa wá bá wọn sọ̀rọ̀ wípé, "Ọ̀gá, ǹkan báyìí ni wón fi ṣọwọ́ sínú ímeèlì yín o ni ọjọ́ bayi bayi o, ẹ gbọ́dọ̀ wà nígbà bayi bayi o Ayé ti wá lajú debi wípé ṣíṣètò ímeèlì ó tún wá lè wà lábẹ́ àkóso ẹlòmíràn tí ènìyàn máa máa sanwó fún, tí ó máa sì bá ẹni ṣètò ímeèlì náà tí ohun gbogbo á sì máa lọ dáradára. Ṣùgbọ́n èmi, fún ara mi ni mo máa ń ṣètò ímeèlì mi. Ẹ̀ẹ̀kọ kan tí mo bá ráyè, gbogbo àwọn, àwọn ohun tí wọ́n fi jíṣẹ́ fún mi tàbí àwọn lẹ́tà tàbí àwọn àtẹ̀jíṣẹ́ tí ó wọ ori ímeèlì mi tí mo rí wípé àwọn tó ń polówó ọjà, bẹ́ẹ̀ sì ni àwọn ìpolówó ọjà òun náà ló jẹ́ kí ímeèlì mi kún àkúnfàya nítorí náà ló ṣe ṣe pàtàkì láti máa ṣètò ímeèlì. Nítorí náà ẹ̀ẹ̀kan kan tí mo bá ráyè tí mo ni ore ọ̀fẹ́, màá jókòó tì gbogbo àwọn tó ń polówó ọjà tó ti tẹ atẹ jíṣẹ́ sí mi lórí ímeèlì mi tí mò kò sì ní ìdí rẹ̀ tàbí tí mò sì mọ̀ wípé kò sí àǹfààní kankan tó fẹ́ ṣe fún mi, gbogbo rẹ̀ ni mo máa ń parẹ́ tí ojú ímeèlì mi á sì tún wálẹ̀.

Bẹ́ẹ̀ni, mo mọ kẹ̀kẹ́ gùn. Mótilẹ̀ jẹ́ wípé nígbà tí bàbá mi ń kọ́ mi bí wón ti ń gun kẹ̀kẹ́ lọ́dún náà lọ́hùn, kò rọrùn fún mi rárá. Mo ní ìfarapa tó pọ̀. Gbogbo ẹsẹ̀ mi ló bó yan kanyan kanyan nítorí ẹsẹ̀ méjì ni kẹ̀kẹ́ ní. Tí ènìyàn ò bá sì mọ bí ó ṣe máa di ara rẹ̀ mú, ilẹ̀ ló ti máa bá ara ẹ. Gbogbo àwọn èrò yẹn náà nítorí wípé mi ò tí ì mọ bí wón ti ń gun kẹ̀kẹ́ ni. Bí òwe àwọn Yorùbá wá ṣe wípé "títarí ro là á kọlà". Nígbà tí mo wá mọ̀ ọ́ gùn tán, mo wá fi n ṣàkọ lá dùgbò. Òhun munú mi dùn. Ó jẹ́ eré ìdárayá fún mi. Nígbà náà lọ́hùn, màá kọ́kọ́ ki ẹsẹ̀ bọ àárín, àárín kẹ̀kẹ́ yẹn nítorí mi ò, ẹsẹ̀ mi ò ní kanlẹ̀. Tí mo bá ní mo fẹ́ jókòó sórí ìjókòó kẹ̀kẹ́, ṣùgbọ́n irin tẹ́rẹ́tẹ́, ọ̀pá tó wà ní orí kẹ̀kẹ́ yẹn, ibẹ̀ ni mo máa ń jókòó si ti kí ẹsẹ̀ mi tó lè kanlẹ̀. Mo mọ kẹ̀kẹ́ gùn, mo mọ̀ ọ́ gùn dáradára títí di àkókò yìí tí n bá ṣi rí kẹ̀kẹ́, mo sì le gun kẹ̀kẹ́.

Bẹ́ẹ̀ni, ayédùn ń jẹ ju yà lọ. Ẹ̀rọ ìgbésókè ó jẹ́ ohun tí ó mú ilẹ̀ ayé rọrùn lọ́pọ̀lọpọ̀. Ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ìgbàlódé, ẹ̀rọ yìí kò ṣe máàní ló jẹ́ níbẹ̀, nítorí ó mú ayé rọrùn lọ́pọ̀lọpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó fẹ́ máa lo àwọn ilé ìgbàlódé, àwọn mi ti dàgbà, wọ́n ti tóbi ọmọ ọdún àádọ́rin ọgọ́rin, àádọ́rùn-ún ọgọ́rùn-ún ṣùgbọ́n wọ́n ṣì lórí ọ̀fẹ́ láti jáde, láti lọ fún àwọn ètò tàbí àwọn àpérò bọ́ya nínú ìjọ. Ẹ̀rọ ìgbésókè yìí ó máa ń wà ní àwọn ibi tí wọ́n fún wọn kí wọ́n fara lélẹ̀ sí nígbà tí ilẹ̀ bá ti ṣú. Èmi náà gẹ́gẹ́ bí ẹni kan, bí ó tilẹ̀ jẹ́ wí pé mi ò tí ì tó iye ojo orí àwọn àgbàlagbà yìí tí wọ́n fún ní ọrẹ́ ọ̀fẹ́ àti máa lo ẹ̀rọ ìgbésókè ní àwọn ilé alájà bí mẹ́fà, méje tàbí mẹ́jọ. Ẹ̀rọ ìgbésókè yìí ó jẹ́ ohun tí ó dára lọ́pọ̀lọpọ̀, torí tèeyàn bá ní keeyan o gun àtẹ̀gùn lọ sí ilé alájà mẹ́fà, mẹ́jọ kó tún padà wá sí ìsàlẹ̀ kó tún lọ si ókè padà kò ní rọrùn rárá. Ẹ̀rọ ìgbésókè ó dára ní àwọn ilé ìgbàlódé, ó sì mú ayé rọrùn lọ́pọ̀lọpọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé. Ìwé nípa tara àti nípa tẹmi. Ìwé kíka ti ẹ ṣe pàtàkì. Ẹni tí ó bá ti dẹ́kun àti máa ka ìwé, ó nira fún ru eni bẹ̀ láti dàgbà. Ó máa nira fún ru enibẹ̀ láti mọ àwọn nǹkan tuntun, láti ní òye àwọn nǹkan tuntun, àwọn ohun ìjìnlẹ̀, ohun ìgbàlódé amáyédẹrùn tó pọ̀ káàkiri lóde òní. Àwọn nǹkan mìíràn máa wà tèèyàn máa rí lórí amóhùnmáwòrán ti èèyàn ò ní mọ̀ kúlẹ̀ kúlẹ̀ ohun tó ń ṣe àti àǹfààní tí èèyàn lè rí nínú rẹ̀. Ṣùgbọ́n fún ẹni tó ń ka ìwé. A kàn tíẹ lọ sórí ẹ̀rọ alátagbà ni, a tẹ̀ sórí ẹ̀, gbogbo àwọn nǹkan nípa nǹkan wọ̀nyẹn gbogbo ẹ̀ ló máa gbé jáde fún un, tó un ná à sì ní òye nǹkan tó ń ṣẹlẹ̀ láyìíká tàbí agbègbè rẹ̀. Ìwé kíkà dára. Ó dára kí ènìyàn máa fi mú ọpọlọ rẹ̀ ṣiṣẹ́, kí ọpọlọ yẹ̀n má kàn tí ẹ kú tai tai. Èmi máa ń ka ìwé, mo sì máa ń fúnra mi ní àsìkò wípé lásìkò báyìí, ìwé báyìí ni màá kà, lásìkò báyìí eleyii lo kan, lásìkò báyìí eleyii lo kan. Titi di ìgbà tí màá fi ka gbogbo ìwé yẹn tán, tí n ba dẹ̀ tí ka yen tán, ìmíì tun ti wà tí mo máa fẹ́ láti kà á. Bo tilẹ̀ jẹ́ wípé, ǹikan bí òṣù méèlo kan sẹ́yìn báyìí, mi ò ráyè ká a bí mo ṣe fẹ́ ká. Ṣùgbọ́n, lágbára Ọlọ́run, màá tẹ̀síwájú ìwé kíkà. Màá sì máa lo àkókò tí mo ti bù láti kà á lójojúmọ́. Màá máa lo àkókò náà láti fi ka ìwé.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá jókòó sí ẹgbẹ́ fèrèsé ọkọ̀, mo máa ń káǹtì ẹ́ rọra sí díẹ̀ kí atẹ́gùn ó lè máa wọlé kí ooru má mú nínú ọkọ̀. Yàtọ̀ sí ìyẹn, o máa ń wùn mí kí n ti fèrèsé náà nítorí ayé òde òní, ayé ti gbẹ́gẹ́. Àwọn ọmọ jàǹgùdà, àwọn ọmọ jàgùdà wọ́n ti pọ̀ jù. Wọ́n máa máa ṣọ́ àwọn tó jókòó sínú ọkọ̀,. Bóyá tí wọ́n ń wo nǹkan kan nínú fóònù wọn, wọ́n máa máa ṣọ́ wọn bí wọ́n ò ti jagba. Àwọn mìíràn ti lẹ̀ wá, bóyá nígbà tí súnkẹrẹ ọkọ̀ bá wà lójú pópó, wọ́n ti múbọ̀n dání. Ni àwọn ọ̀ǹbọ̀ mìíràn, ní àwọn òkòrìtá kan, òkòrìtá kan wà tó jẹ́ wípé tí ènìyàn bá ṣí fèrèsé ọkọ̀ rẹ̀ sílẹ̀ ní àwọn àkókò kan ní àwọn òpópónà yẹn, ó ń fi ẹ̀mí ara rẹ̀ wíwú ni. Èmi dè tí kọ́ wípé tí mo bá ti jókòó sínú ọkọ̀ tí ooru ò bá ti mú nínú ọkọ̀ yẹn màá ti fèrèsé ọkọ̀ pa. Ṣùgbọ́n tí ooru bá mú, màá káǹtì ẹ́ rọra sí díẹ̀ kí atẹ́gùn àlàáfíà kí ó lè wọ inú ọkọ̀. Lẹ́yìn èyí, gbogbo àwọn fèrèsé yìí ó kù nínú ọkọ̀ bóyá tí ẹnikẹ́ni ò jókòó síbẹ̀. Títì pa ló máa wà fún ìdáàbòbò awakọ̀ àti àwa tókù tí a wà nínú ọkọ̀.

Ohun àkọ́kọ́ tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun, òun ni wípé màá wò ó bóyá òṣìṣẹ́ yẹn ó jẹ́ ẹni tí ó farabalẹ̀ láti ṣiṣẹ́. Kì í ṣe ìyẹn nìkan, ṣé ó ṣetán láti kọ́ bí a ti ń ṣe iṣẹ́? Nítorí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, òṣìṣẹ́ tuntun ó lè rò wípé bóyá, òun ti ní òye iṣẹ́ yẹn ní ibi kan tẹ́lẹ̀ rí. Ṣùgbọ́n bí àwa ṣe ń ṣe ní ìlú wa, àwọn Yorùbá bọ̀ wọ́n ní "Èèwọ̀ bòmíín, ibòmíràn ni." Nítorí náà gẹ́gẹ́ bí òṣìṣẹ́ tuntun, mo máa ń retí kírúfẹ́ àwọn ènìyàn bẹ́ẹ̀ kí wọ́n farabalẹ̀, kí wọ́n wo agbègbè tuntun tí wọ́n ti bá ara wọn, kí wọ́n sì ṣetán láti kọ́ bí wọ́n ó ṣe ṣe iṣẹ́ tó máa ní tẹ̀wọ́gbà. Nítorí lọ́pọ̀lọpọ̀ ìgbà, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ìgbéraga máa ń pọ̀jù. Wọ́n máa ń rò wípé torí òye táwọn ní nípa iṣẹ́ yẹn, òun ló fà á tí àwọn adarí fi gbà wọ́n sí ẹnu iṣẹ́. Kì í dẹ̀ wá rí bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti ẹ̀ dábí ẹ́nipé wọ́n ò ní ìmọ̀ ìjìnlẹ̀ lórí iṣẹ́ táa ń ṣe, tí wọ́n lórí ọ̀fẹ́ àti darapọ̀ mọ́ iṣẹ́ yẹn, tí wọ́n wá jẹ́ ẹni tó farabalẹ̀ láti kọ́ bí a ti ń ṣe iṣẹ́ yẹn. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n tún máa ń ṣiṣẹ́ dáradára ju àwọn tí ó ga pá tó gbéraga tó rò wípé àwọn mọ iṣẹ́, ìyẹn la ṣe gbà wọ́n sí iṣẹ́. Nítorí náà tí òṣìṣẹ́ tuntun kan bá darapọ̀ mọ́ ibi iṣẹ́ mi lónìí, màá farabalẹ̀ wò ó, màá wo ìhùwàsí rẹ̀ sí àwọn alábàáṣiṣẹ́pọ̀, sí àwọn ọ̀gá tó fẹ́ máa jábọ̀ iṣẹ́ fún. Ṣé ó jẹ́ ẹni tí ó tètè máa ń gba ìbáwí? Ṣé ó jẹ́ ẹni tí ó tètè máa ń gba ìtọ́ni? Tà bá pàṣẹ fún un wípé ṣe báyìí ṣe báyìí, ṣé bá ṣe sọ fún pé kó ṣe, ṣé bẹ́ẹ̀ náà ló ṣe máa ń ṣe? Àbí èyí tó wà nínú ẹ̀ ló máa ṣe? Tàbí kó wò wípé rárá bá ṣe ń ṣe ní ibi tí mo ti ń bọ̀ kọ́ rèé, báyìí ni màá ṣe ṣe. Ohun tó bá wù wọn kan ṣe, èmi ni wọ́n fi ṣe ọ̀gá àbí pé torí pé mo ní òye iṣẹ́ ni wọ́n ṣe gbà mi sí iṣẹ́. Rárá, mo máa ń fi ààyè sílẹ̀ fún'rú àwọn òṣìṣẹ́ tuntun bẹ́ẹ̀ kí wọ́n kọ́ ẹ̀kọ́ bí wọ́n ó ti ṣe iṣẹ́ tí iṣẹ́ náà a sì lọ síwájú tí ò sì ní sí pé ẹnikẹ́ni ló fẹ́ máa dá iṣẹ́ dúró tàbí ló fẹ́ máa fà wá sẹ́yìn. Nítorí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà iṣẹ́ yẹn àjọ ṣe ni, àjọ ṣe ni, ẹni kan ò kì í jẹ́'áwá dé. Gbogbo wa la gbọdọ̀ fọwọ́sowọ́pọ̀ ká ṣe iṣẹ́. Nítorí náà tí òṣìṣẹ́ tuntun kan bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ tàbí tó bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ àwa òṣìṣẹ́ yẹn tàbí tó bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ àwa tí à ń ṣiṣẹ́ ní, ní ẹ̀ka iṣẹ́ yẹn, mo máa ń retí kírú àwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀ kí wọ́n ṣetán láti gbọ́ ìmọ̀ràn kí wọ́n sì wo bí àwọn tó kù ṣe ń ṣe iṣẹ́. Kò sí ìmọ̀ kankan tó wù kí wọ́n lè gbé wá láti ibi tí wọ́n ti ń bọ̀. Tí irúfẹ́ ni, tí irúfẹ́ ni bẹ́ẹ̀ bá ti ṣetán láti farabalẹ̀ láti kọ́ bí a ti ń ṣe iṣẹ́, kò ní ní wàhálà. Nítorí náà òṣìṣẹ́ tuntun tó bá darapọ̀ mọ́ mi níbi tí mo ti ń ṣiṣẹ́, màá kọ́kọ́ wò ó bó ṣe ó jẹ́ òṣìṣẹ́ tó fẹ́ farabalẹ̀ láti kọ́ bá tí ń ṣe iṣẹ́ wa kí iṣẹ́ náà kí ó lè tẹ̀síwájú kó lọ dáradára.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù lọ ni kókóró. Nígbà tí a ṣì kéré, tí màmá mi bá ti jáde tí wọ́n bá ti lọ sí òde, wọ́n máa ń ra kókóró bọ̀. Àgbàdo ni wọ́n máa fi n ṣe kókóró. Wọ́n á wá ṣe roborobo roborobo. Wọ́n á wá dì sínú ọ̀rá. Ó sì ní bí wọ́n ṣe máa ń dì ti wọn ṣi máa ń ta. Nígbà náà mo gbádùn kókóró lọ́pọ̀lọ́pọ̀. Tí màmá mi bá ti jáde báyii inú mi ti máa ń dùn wipé a, kò sí ni. Kò sọ́gbọ́n tí màmá mi máa dà sí, wọn máa bá mi ra kókóró bọ̀. Tí wọ́n bá tiẹ̀ tí fẹ́ gbéra, tán ti fẹ́ ní àwọn ń lọ ibìkan o, ó máa tó irọ̀lẹ́ ká won tó dé o. Màá ti sọ fún wọn pé "màámi, má gbàgbé o láti bá mi ra kókóró bọ̀." Mo fẹ́ràn kókóró lọ́pọ̀lọ́pọ̀. Ngbà tí mo tiẹ̀ tó ti wá dàgbà náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan, tí emi naa ba jáde fúnra ra mi, mo máa ń ra kókóró. Ìgbà mìíràn mo lè ní mo ra kókóró kí n mú wá, kí n tí mo mú lọ fún àwọn ará ilé. Láàárín ọ̀nà ni màá ti jẹ ilaàjì nínú ẹ̀ nítorí pé mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọ́pọ̀. Tí n bá ti jẹ kókóró báyìí tí mo fi omi sí, ikùn mi a wá le tàn dí. Mo fẹ́ràn kókóró lọ́pọ̀lọ́pọ̀. Òun ni oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù lọ.

Àwọn Yorùbá bọ̀ wọ́n ni Iṣẹ́ ò ṣe é da ṣe, owó ló ṣe é dáná, iṣẹ́ kò ṣe da ṣe." Iṣẹ́ àkànṣe mìíràn máa ń jẹyọ ní ibi iṣẹ́, tó jẹ́ wípé àwa tí wón gbà sẹ́nu iṣẹ́, a ò ní ìmọ̀ ìjìnlẹ̀ tàbí agbára tàbí ohun irinṣẹ́ tí a lè fi ṣe irú àwọn iṣẹ́ bẹ́ẹ̀. Àwọn kan sì ti wà, àwọn kòǹgílá kan tiwà, tó jẹ́ wípé wón ti kọ́ṣẹ́ mọṣẹ́ nínú irúfẹ́ àwọn iṣẹ́ bẹ́ẹ̀, irú àwọn iṣẹ́ àkànṣe bẹ́ẹ̀. Láì tí ẹ dára mi láàmú lọ́ rara, màá ti sọ fún ọ̀gá mi wípé, "Ọ̀gá, iṣẹ́ àkànṣe ta ní ní ìpele iṣẹ́ yìí, ẹjẹ́ ká gbe fún àwọn tó ti rẹ̀ kọ́ṣẹ́ mọṣẹ́ ní ẹ̀ka iṣẹ́ yẹn kí wón lè bá wa ṣe. Bó tilẹ̀ jẹ́ pé ó lè nawá lówó díẹ̀ ju èyí tí a ò bá nálọ ká ní àwa òṣìṣẹ́ abẹ́lé la fẹ́ ṣe iṣẹ́ náà." Ṣùgbọ́n tá bá rọ́jú ta ná owó tó yẹ ka ná, iṣẹ́ yẹn á yàn á yanju. Àwọn tó ti kọ́ṣẹ́ mọṣẹ́ tí a pè láti ta kó wá bá wa ṣe àwọn iṣẹ́ àkànṣe bẹ́ẹ̀, wọ́n á ṣe, á ní ìtumọ̀, á sì dánmọ́rán. Iṣẹ́ yẹn òní mẹ̀ ẹ, wọ́n ò sì ní ba iṣẹ́ yẹn jẹ́. Bó tilẹ̀ jẹ́ wípé ọbẹ̀ tó dùn, owó ló pa, aá san owó iṣẹ́ yẹn fún wọn. Nítorí náà tí bá ti rí wípé àwọn iṣẹ́ kan wà tó máa nílò ká gba àwọn tó ti kọ́ṣẹ́ mọṣẹ́ ní ẹ̀ka iṣẹ́ yẹn ká gba wọn sí ẹnu iṣẹ́yẹn, èmi ò ń fi àkókò ṣòfò lórí irú iṣẹ́ bẹ́ẹ̀. Kíá kíá ni màá ti ṣètò láàárín èmi àti àwọn ọ̀gá mi tí màá ṣi ti tẹ àtẹjíṣẹ́ sí àwọn tí ò lè ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ kí wọ́n tètè wá bá wa ṣe, kí wọ́n sì sọ iye tí wọ́n fẹ́ gbà láti lè ṣe iṣẹ́ náà ní kíá kíá.

Bẹ́ẹ̀ni, nígbà tí mo wà ní ilé ìwé girama, tí a bá fẹ́ ṣe eré gbagi gbagi, eré ìdárayá kan tí a máa ń pè ní gbagi gbagi, tó jẹ́ wípé ní, nínú eré ìdárayá yẹn, àwa bí mẹ́rin a lè wà nínú ọmọ ẹgbẹ́ kan náà. Tó jẹ́ wípé ẹni àkọ́kọ́ tó bá ti bẹ̀rẹ̀ síí sá eré, á fún ẹni kejì ní igi ẹ, ìyẹn náà á gba á sá eré tí tí dìgbà tí a máa fi dé òpin eré eje yẹn. Nígbà náà lòun, ó máa ń wù mí láti darapọ̀ mọ́ àwọn tí olùkọ́ bá fẹ́ yàn láti kópa nínú eré ìdárayá gbagi gbagi, eré gbagi gbagi la máa ń pè é. Ó sì máa ń mú nú mi dùn lọ́pọ̀lọpọ̀, mo fẹ́ràn rẹ̀. Bó ti lẹ̀ jẹ́ wípé ara òrí bí ti gbà kan mọ́, ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ kan náà mo ṣì máa ń sá ré, ó máa ń mú kí ara fúyẹ.

Aṣọ bùbá ni mo fẹ́ràn láti máa wọ̀, bùbá àti ṣòkòtò. Nítorí wípé ó máa ń mú kí ara mi fú yẹ, ó sì máa ń mú kí irin mi ya. Kò ní jẹ́ wípé aṣọ tí mo wọ̀ ó ń gbálẹ̀ tàbíì mo ń gbé a kí ń tó gbé ara. Kí ń tó kó gbogbo aṣọ, aṣọ ń wọ́ tẹ̀lé mi lẹ́yìn. Rárá o, bí bá ti kó sí ṣòkòtò mi àti bùbá, mo ti ń lọ ibi tí mo ń lọ nìyẹn. Ohun kan tí ẹ wáá máa ń ṣẹlẹ̀ tàbí mo lè sọ wípé láyé òde òní, ọ̀nà tí àwọn tí ó ń rán aṣọ máa ń gbá rán bùbá ó ti yàtọ̀ sí ti àtijọ́. Láti ìjọ wọ́n máa ń rán bùbá tó jẹ́ wípé ó máa tóbi lára, ọwọ́ ẹ máa gùn, ó máa dé téńté ọwọ́. Ayé òde òní bùbá, ayé òde òní ò tí ẹ wá rí bẹ́ẹ̀. Wọ́n á ṣe, wọ́n á rán ní èyí tó jẹ́ wípé a gbẹ́ mọ́ ẹni tí ó wọ̀ lára. Kò ní jẹ́ oní bàbá, kò ní dàbí àwọn bùbá tí ó máa tóbi rẹpẹtẹ́, tí ó máa láàyè, tí ó kún tí ẹ máa ma tátégùn, máa fẹ́ ṣi wispersọ̀n. Rárá o. Àwọn bùbá tó jẹ́ pé ó máa gbẹ́ mọ́ ni lára tó nígbà tí ènìyàn bá wọ̀ ọwọ́ rẹ̀ pàápàá kì í sábà kọjá. Ìlàjì ni wọ́n máa ń fi rán ọwọ́ ẹ kò kín dé ọrùn ọwọ́, kò kín dé ọrùn ọwọ́. Wọ́n á sì rárá kó ṣẹ́ síi ní wọ́n ò bá. Aṣọ bùbá, bùbá àti ṣòkòtò òun ni aṣọ tí èmi fẹ́ràn láti máa wọ̀ jù lọ. Ṣùgbọ́n tí a bá ń lọ ibi iṣẹ́, aṣọ yìí ò ṣe é wọ̀ lọ sí ibi iṣẹ́. Fún àríyá tàbí tí èyàn bá fẹ́ gba atẹ́gùn níwájú ilé rẹ̀ ní àwọn ọjọ́ tí kò sí iṣẹ́ tàbí ní ọjọ́ àbámẹ́ta lópin ọ̀sẹ̀. Nígbà náà ni mo màá ń wọ bùbá àti ṣòkòtò.

Àwọn Yorùbá bọ̀ wọ́n ní ìmọ́tótó. Ó ṣẹ́gun ààrùn gbogbo. Tí mo bá ti jí ní òwúrọ̀, tí mo lo bíi wákàtí kan tàbí ó dín díẹ̀ nínú àdúrà, tí mo gbàdúrà, tí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹlẹ́dàá mi, tí ó pa mímọ́ tó dá mi sí tó tún mú mi rí ọjọ́ tuntun mìíràn. Èmi àti àwọn ẹbí mi lórí ẹ̀rọ fóònù, tí a bá ti jọ gbàdúrà papọ̀, a lè ṣe eléyìí fún bí ọgbọ̀n ìṣẹ́jú. Ìgbà mìíràn o lè tó ogójì ìṣẹ́jú. Tí a bá ti ṣe eléyìí tàn, màá wá mú ìgbálẹ̀, màá gbá gbogbo inú ilé, màá tún inú ilé ṣe. Àwọn abọ́ ta fi jẹun lánàá, màá fọ̀ gbogbo ẹ. Gbogbo àwọn ǹkan tó yẹ kí n ṣe nínú ilé, pátápátá gbogbo ẹ ni màá sáré ṣe. Màá gbá ilẹ̀. Ìgbà mìíràn, ilé ìgbọ̀nsẹ̀ ó lè nílò àtúnṣe. Màá ṣàtúnṣe ẹ, màá fọ́ àwo ìgbọ̀nsẹ̀. Gbogbo àwọn omi adágún tó ro síbi kan, màá fi ìgbálẹ̀, màá fi gbá gbogbo ẹ sínú ibi tí ó yẹ kó lọ. Màá tú gbogbo inú ilé ìgbọ̀nsẹ̀ yẹn ṣe. Ìyára, gbogbo àwọn aṣọ ìdọ̀tí, màá kó àwọn yẹn sí ojú kan. Màá sá ṣe tò, màá rí wípé gbogbo inú ilé mọ́ kí n tó di wípé mo jáde nínú ilé pé mo ń lọ sí ibi iṣẹ́. Àfi tí mo bá pẹ́ jí tàbí tí mo ṣe àwọn iṣẹ́ kan tí n ò kó ráyè láti sáré tún ilé ṣe. Ní mo kan tí ẹ lè ṣe wọ́n bá díẹ̀ tí màá ní mo fi lélẹ̀ lọ sí ibi iṣẹ́. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà mo máa ń gbìyànjú wípé ní gbogbo òwúrọ̀ tí mo bá ti jí, tí mo ti gbàdúrà sí Ọlọ́run ẹlẹ́dàá mi, ohun tí ó kan náà ni pé kí n tún gbogbo inú ilé ṣe. Gbogbo àwọn abọ́ ta fi jẹun lánàá màá fọ̀, màá gbálẹ̀. Gbogbo àwọn aṣọ ìdọ̀tí a kó àwọn yẹn sí ojú kan. Gbogbo inú ilé a mọ́ tónítóní. Eléyìí ó jẹ́ ohun tí mo máa ń ṣe ní gbogbo òwúrọ̀.

Ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé ò ṣe pàtàkì. Àwọn ọ̀rẹ́ mi kan ló máa ń sọ wípé ọmọ tó bá ṣiṣẹ́ dédé ló yẹ kó lásìkò ìgbádùn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wón ò fi iyè sì ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé ni ó ti jẹ́ wípé lójijì ni àìsàn dẹ wọn mọ́lẹ̀ tí wón ò sì le ṣe iṣẹ́ náà bí ó ṣe yẹ kí wón ó ṣe. Nítorí pé ara kì í ṣe òkúta. Tí ènìyàn bá ṣe iṣẹ́, ó yẹ kó ní àkókò tí ó máa fi sinmi. Gbogbo nǹkan náà kọ́ ni owó. Iṣẹ́, iṣẹ́, iṣẹ́, iṣẹ́, iṣẹ́ nítorí wípé a fẹ́ dogún, a fẹ́ dọlà. Kò yẹ kó máa rí bẹ́ẹ̀. Èmi náà tẹ́lẹ̀, mo kàn tí ẹ̀ máa ń ṣàyà d'eṣẹ́ ni. Tí gbogbo nǹkan tí ara mi bá ń sọ tí máa ń kó i tí ikún sí. Tái san bá máa dé báyìí, gbogbo owó tí mo lè ní mo ti tú jọ́, gbogbo ẹ̀ ni màá tún gba lọ. Ṣùgbọ́n nígbà tí mo ti bẹ̀rẹ̀ sí ní dàgbà tí mo ti wá lóye wípé, "à, ara yìí tí èeyàn bá tọ́jú ẹ̀, òun náà ló máa le rí ló." Látìgbà yen ni mo ti bẹ̀rẹ̀ sí ní fi ìdọ́gba sí iṣẹ́ àti ìgbésí ayé. Àkókò iṣẹ́, màá ṣiṣẹ́. Àsìkò ìgbádùn tàbí lásìkò láti ṣe nǹkan kan ní àárín ẹbí àbí láti wà pẹ̀lú àwọn ọmọ àbí ẹbí mi, màá rí wípé mo wà níbẹ̀ pẹ̀lú wọn. Nítorí pé èleyí ṣe pàtàkì. Owó tí mo bá rí lẹ́nu iṣẹ́, òun náà ni mo máa fi tọ́jú ẹbí mi. Owó tí mo bá rí, náà ni mò ń fẹ́ ná. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà, àìmọ̀ ìye àwọn ènìyàn tó jẹ́ wípé wón ṣe iṣẹ́, ṣe iṣẹ́, ṣe iṣẹ́, ṣe iṣẹ́, ṣe iṣẹ́, ṣe iṣẹ́. Ìgbà tí ó yẹ kó wọ́n dúró láti gbádùn èrè iṣẹ́ tí wón ó ṣe, wón kọjá lọ. Nítorí pé wón ò fi iyè sì ara tí ó ń ṣe iṣẹ́ yẹn, ìtọ́jú ara tó ń ṣe wàhálà tó ń ṣe iṣẹ́, wón ò káá kún, wón ò bìkítà nípa ara yẹn. Ìgbà tí ó máa wá ṣẹlẹ̀ tán, ó ṣe ni láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ wọn kọjá lọ. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí wón ṣe sílẹ̀, wón ò tí è lè jẹ́ nínú iṣẹ́ tí wón ṣe. Nítorí pé wón kọ̀ tàbí wón kùnà láti fi ìdọ́gba sí iṣẹ́ àti ìgbésí ayé. Ìgbésí ayé ò ṣe pàtàkì, ó yẹ kí ènìyàn ní àkókò tí ó máa sinmi, ó máa lọ fàájì àwọn ibi fàájì kan wà tí ó dẹ̀ ní ná èeyàn lówó rẹpẹtẹ, tí ó dẹ̀ ní fà èeyàn lápòóya, tí ènìyàn lè lọ láti lọ tẹ́ ara ẹ̀ lọ́rùn kó sinmi. Nítorí náà lọ́pọ̀lọpọ̀ ṣàṣà ni iṣẹ́ tó wà lóde òní tó jẹ́ wípé kò sí, wón máa ní kò sí àkókò ìsinmi lẹ́nu iṣẹ́. Láàárín oṣù méjìlá tí ènìyàn gbọdọ̀ ṣiṣẹ́, wón ti mú oṣù kan wípé oṣù kan ṣó yó, òun ló máa fi sinmi lẹ́nu iṣẹ́. Ṣùgbọ́n kí làá rí lónìí ọ̀pọ̀lọpọ̀ tó máa fún wọn lóṣù kan yẹn pé kí wón lọ fi sinmi lẹ́nu iṣẹ́. Oṣù kan yẹn wón á tún fẹ́ máa lọ fi wá àwọn iṣẹ́ pẹ pẹ́ pẹ́ mìí tàn tí wón máa fi ṣe láti fi rówó. Tó dẹ̀ yẹ tí ó yẹ kó rí bẹ́ẹ̀. Ó yẹ kó fún oṣù kan yẹn sinmi ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ kì í sinmi. Ṣùgbọ́n ní tèmi o, èmi máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé.